Bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn, ó jẹ́ àpò tí mo máa ń kó àwọn irinṣẹ́ tàbí ohun tí mo fẹ́ lò láti jẹ́ kí fún fi ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe, tàbí aṣọ, mo máa ń kó aṣọ síbẹ̀ tàbí ìwé ní gbogbo ìgbà. Àpò ẹ̀yìn ó máa ń jẹ́ ohun tó ń fún mi láǹfààní láti jẹ́ pé kí n má ṣe gbé ẹrù dání ní gbogbo ìgbà tí mo bá ń jáde. Ó sì jẹ́ nǹkan tó máa ń fi ẹni ní, fún ẹni ní ìrọ̀rùn láti rìn jáde lọ, àti wípé tí bá ra ǹkan nígbà tí mo bá jáde lọ, gbígbé àpò ẹ̀yìn ó máa ń jẹ́ kí n lè kó àwọn ǹkan wọ̀nyí sínú àpò ẹ̀yìn yìí. Àpò ẹ̀yìn jẹ́ ohun tó dára kí ọmọkùnrin máa gbé jáde ní gbogbo ìgbà tó bá ń jáde lọ káàkiri.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan nítorí pé mo fẹ́ràn kí má jẹ ọ̀n dáradára àti wípé kò sí oúnjẹ kankan tó máa ń kó tí mo kórìíra rẹ̀. Bẹ́ẹ̀ ni àfi oúnjẹ tó bá jẹ́ pé kò ń se oúnjẹ tí àwọn ẹ̀yà ìlú mi máa ń jẹ nìkan lóku. Bí i àwọn oúnjẹ tí àwọn Hausa tàbí Igbo máa ń jẹ. Ṣùgbọ́n ó láwọn oúnjẹ Hausa àti Igbo kan tí ọ jẹ ípé mo mọ̀ bí i waakẹ, bí i oúnjẹ àwọn Igbo kan tàbí òmíràn tí mo mọ̀ jẹ dáradára. Èmi nígbàgbọ́ wípé kò sí–kò ń ṣe ǹkan tó da kí ènìyàn ní ìkórìíra jí jẹun ní gbogbogbò. Jíjẹun, oúnjẹ jẹ́ ǹkan tí èmi fẹ́ràn láti máa jẹ ní àkókò àti í pé mo sì níìfẹ̀ẹ́ láti jẹ́ pé kí n rí oúnjẹ àwọn ẹ̀yà mìíràn, kí n kọ́ wọn láti se àti pé láti jẹ wọ́n dáradára. Oúnjẹ, ó jẹ́ ohun tó máa ń sara lóore. Àgàgà tó bá jẹ́ pé ó jẹ́ pé ẹran, ẹja tàbí ẹyin ó wà pẹ̀lú rẹ̀ ó sì jẹ́ ǹkan tí èmi máa ń fẹ́ràn láti máa jẹ ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn dáradára. Ó jẹ́ àwọn ọ̀nà tí mo fi máa mọ nnkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè tàbí ní àyíká nínú ìlú ènìyàn. Èyí jẹ́ ohun tó dára gidi gan nítorí pé ìmọ̀, a lè ní ìmọ̀ nípa wíwo tẹlifíṣàn ní gbogbo ọ̀nà. Tẹlifíṣàn jẹ́, tẹlifíṣàn, wíwo tẹlifíṣàn ó máa ń jẹ́ kí èèyàn mọ nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn tó yé ènìyàn ká tàbí níbòmíràn tí ojú rẹ ò tó tàbí tí o kò lè lọ. Wíwo tẹlifíṣàn ní gbogbo ìgbà ó jẹ́ ọ̀nà tí a fi máa ń mọ àwọn ọ̀rọ̀ àwọn ìdí tí nǹkan míràn tó fi ṣẹlẹ̀ tàbí ètò tí ìjọba tan ba ní fún ènìyàn ní gbogbo ìgbà. Wíwo tẹlifíṣàn ó jẹ́ ohun tó dára fún ni lọ́pọ̀lọ́pọ̀ dáadáa.

Báwo ni mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Èyí jẹ́ ọ̀nà tí mo máa ń fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní iṣẹ́. Mo máa ń bèèrè báwo ní ọjà tí wọ́n rà, báwo lo ṣe rí, báwo ni wọ́n ṣe ń lò, báwo lo ṣe jẹ́ àǹfààní fún wọn. Èyí jẹ́ ọ̀nà tí mo ṣe máa ń lo fóònù ní ibi iṣẹ́ láti gbọ́ fọ̀rọ̀ yẹn lẹ́nu wo nípa ọjà tí à ń tà ní ibi iṣẹ́ tàbí ní agbègbè kan tàbí òmíràn. Fóònù, lílo fí fóònù níbi iṣẹ́ o jẹ́ ọ̀nà tí a fi máa ń bá àwọn olùbáárà, oníbàárà àti àwọn tó máa ń bá wa ṣiṣẹ́ sọ̀rọ̀. Èyí jẹ́ ọ̀nà tí o je pé ó tọ̀nù lẹ́nu iṣẹ́ láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀.

Mo máa ń sáré dáradára, ga paapaa jù lọ nígbà tí m bá ń fẹ́ lé ènìyàn bá tàbí mo fẹ́ ṣe ohun kan kan, mo máa ń sáré. Èyí jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa ṣe kí n ba lè, kí n ba lè jẹ́ èèyàn tí ó ní okun àti agbára. Sísáré ó jẹ́ ọ̀nà tí èèyàn fi lè jẹ́ kí àìsàn kó má ṣe jẹ́ ti tẹ̀ yàn àti pé kí èèyàn máa sáré, ó ń jẹ́ kí ẹ̀jẹ̀ kó jẹ́ kó já run tí kó wúwọ̀ kó máa mú, kó máa lọ dáradára ní àgọ́ ara ènìyàn. Sísáré ó jẹ́ àǹfààní tí ó yé pé ó máa ń ṣe ara ní àǹfààní ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ kí èèyàn má ṣe bi ìbálẹ̀ ṣe àìsàn rárá tirárá.

O máa ń tóbi wákàtí bí ẹyọ̀ kan sí méjì fún ìgbà tí mo máa ń ṣe ìsinmi oúnjẹ ọ̀sán. Èyí jẹ́ àkókò to jẹ pé ń ó wa oúnjẹ rà, ń ó sì sinmi dáradára kí n tó padà sí ẹnu iṣẹ́. Ó sì jẹ́ àkókò tí mo máa ń bá àwọn ará ibisẹ́ sọ̀rọ̀ láti jẹ́ pé ká fomi joro tó rọ ọ̀rọ̀, láti jẹ́ pé kí n ba lè mọ àwọn ènìyàn tí mo ń bá ṣiṣẹ́ àti wípé èyí jẹ́ àkókò tí mo máa fi ń sinmi nínú wàhálà tí àwọn ènìyàn máa ń lá kọjá ní ẹnu ibi iṣẹ́. Ìsinmi dára gidi gan ni lẹ́nu iṣẹ́.